Mi ò tíì gun alùpùpù rí, mi ò tíì gun alùpùpù rí, mi, mi ò ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń gun alùpùpù, mi ò wà níbi tí wọ́n ti ń gun alùpùpù, rárá, mi ò gun alùpùpù rí, lóòótọ́ mi ò tíì gun rí. Àwa máa ri àwọn èèyàn tí wọ́n ń gbìn.

Mo máa ń mú èrò tuntun wá láti Internet nígbà mí, láti nǹkan tí mo kọ́ níbi iṣẹ́ nígbà mí, láti ẹ̀kọ́ tí mo tún ń kọ́ nílé àdúrà nígbà mí àti bí tí mo ti ń mú èrò tuntun wá nìyẹn.

Ah! Rárá o, mi ò kí ń na ara mi o. Mo ṣelẹ̀ máa na ara mi, nígbà tí mi ò yá wèrè. Mi ò kí ń na ara mi. Àfi tí mo bá máa na ẹlòmíì. Àwọn ọmọ tí mò ń kọ́ tí wọ́n bá ti ń ṣe ìṣekúṣe, mo lè na wọ́n. Àmọ́ pé kí n na ara mi, mi ò tí ì na, mi ò kí ń na ara mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iyán. Mo fẹ́ràn iyán pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́, mo tún fẹ́ràn àmàlà pẹ̀lú ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn dáadáa ni yẹn, ju gbogbo oúnjẹ mí lọ.

Mo máa ń rántí àwọn àdéhùn mi nígbà míì torí pé mo máa ń kọ sílẹ̀. Eléyi tí mo bá kọ sílẹ̀, àwọn àdéhùn tí mo bá kọ sílẹ̀, ẹ́ẹ́ mo máa ń rántí wọn torí pé mo kọ wọ́n sílẹ̀. Bí mo ṣe ń rántí àwọn àdéhùn mi nìyẹn. Imi mo máa, ẹni tí mo bá ti ṣàdéhùn pẹ̀lú, màá ní jọ kó rán mi létí.

O ti pẹ ti mo kẹhin lọ sí ilé oúnjẹ, torí àtìgbà tí mo ti fẹ́ ìyàwó nísìínyi, mi kì n lọ sí ilé oúnjẹ mọ́ dáadáa. Mi kì n lọ sí ilé oúnjẹ mọ́ dáadáa àti pàápàá, oúnjẹ ti wá wọ́n sni ní ilé oúnjẹ. So ìyàwó mi máa ń soúnjẹ fún mi nígbà mí tí mo bá n lọ ibi iṣẹ́, mo máa ń gbé oúnjẹ dání. O ti pẹ́ tí mo ti lọ sí ilé oúnjẹ kẹ́hin, o ti ju bí ọdún kan lọ.

Mo máa ń dé ní àkókò. Mo máa ń dé ní àkókò. Bó jẹ́ ibisẹ́ ni mò ń lọ, mo máa ń lọ lákòókò. Bó jẹ́ pé tá bá ti darí ni, mo máa ń dé lákòókò torí iṣẹ́ wa kò gba ó lé ó lé.

À bí mo ṣe máa ń tọ́jú ara mi o pọ, mo máa ń wẹ̀, mo máa ń jẹ oúnjẹ tó dáa, mo máa ń ṣe exercise, mo máa ń gbéra mi jáde. Bí ọjọ́ birthday mi, mo máa ń gbéra mi jáde, màá lọ jẹgbádùn for some time. Ìgbà míì mo máa ń lọ sinimá, mo dẹ̀ máa ń sùn lákòókò. So, mi ò filé ayé níra mi lára, mo ń tọ́jú ara mi dáadáa.

À, kò rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí ọ́. Kò rọrùn fún mi láíláíláí torí àwọn ènìyàn ṣòro láti control. It's very hard to control people it's very hard to control people. Ko si n ṣiṣẹ́ tó wà easy o.

Nǹkan tí mo máa ṣe tó máa ń jẹ́ kí ọjà mi dára ni pé, though mí kíń tajà, àmọ́ ìyàwó mi ń tajà. A máa make sure pé gbogbo nǹkan tí a ń ṣe, a ń ṣe lásìkò. Ǹkan tí àwọn customer ń bèrè ó máa ń wà lásìkò. Anytime tí wọ́n bá ti need ǹkan, a máa ń fún wọn. So wọ́n, wọ́n ò ní wà frustrated bí mo ṣe máa ń ṣe níyẹn.

Àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi. Ẹ̀kínní ni pé, wọ́n ò kí ń tètè ń fún wa ní ǹkan ta need láti máa fi ṣiṣẹ́ bí túúls. Wọn ò kí ń fún wa. Mo ti apilai fún sisteẹ̀ẹ̀mu làpútọọpú tí mo lè fi máa ṣiṣẹ́ láti lé. Láti ọdún méjì báyìí ni mo ti apply, wọ́n ò fún mi. So ìyẹn o dẹ̀ ń pa mi lá. Àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé mo lè ṣe láti lé pẹ̀lú sistẹẹmú but ìgbà tí mo ní làpútọọpú yìí mi ò lè ṣe. Ibi iṣẹ́ mi dẹ̀ jìnà. So ǹkan tó ń fún mi ní ìdá ìdojúkọ ni ẹni ibi iṣẹ́

Èdè tí mo fẹ́ kọ́ nísìínyi ni French. Mò láyìká ti kọ́ French. French ló wù mí kọ́. Honestly tí mo bá tilẹ̀ rí ẹni tí ó máa kọ́ mi ní French àbí ibi tí mo ti le tètè kọ́ French, mo láyìká ti kọ́ French.

Tíì ni mo fẹ́ràn jù. Mi ò ṣe bẹ́ẹ̀ like kọ́fì. Mo fẹ́ràn tíì ju kọ́fì lọ. So tea ni mo máa ń mu. Àárọ̀ mo lè mu tíì, alẹ́, alẹ́ náà mo tún lè mu tíì. So tea ni mo fẹ́ràn jù.

Mi ò kí ń wọṣọ akáyọrí níbi iṣẹ́. Iṣẹ́ wa ò need a tí máa wọ aṣọ akáyọrí. So mi need a tí wọ̀, mi ò kí ń wọ aṣọ akáyọrí. No, mi ò wọ̀rí. Mi ò wọ aṣọ akáyọrí o níbi iṣẹ́. Iṣẹ́ wa ò need e.

Bẹ́ẹ̀ni mo ní àgbàlá òjò, mo ní àgbàlá òjò ní ẹ̀yìnkùlé mi. Ní ẹ̀yìn ilé mi, àgbàlá òjò wà. Mo ní àgbàlá òjò, mo ní àgbàlá òjò. Àgbàlá òjò yẹn tiẹ̀ ṣe pàtàkì.

Àwọn nǹkan tó máa ń fún mi ní ìta lára níbi iṣẹ́ ni number one internet service. Ìgbà mí internet service wa máa ń slow gan. Tí mo bá fẹ́ ṣí email àbí mo fẹ́ ṣe nǹkan kékeré lórí internet, ó máa load, load, load, load, load kó tó open. Ìgbà mí òún máa ń dá àmọ́ most at times kì í dà. Eléyìí tó máa ń fún mi ní issue gan ni internet service.

Tí mo bá ti wà nlé nígbà tí òjò bá ń rọ̀, mo like àti máa sùn nígbà yẹn, sísùn mi máa ń wà very nice nígbà yẹn. Tí ó bá tún jẹ́ ìgbà tí mo wà ń bi iṣẹ́ ni tí òjò ń rọ̀, màá kọ̀ wá nú ọ́fíìsì mi ni. Then tí ó bá jẹ́ àárọ̀ ni kí n tó lọ ibi iṣẹ́ tí òjò ń rọ̀, mi kì í like ẹ̀, ìgbà mí mi ni lọ ibi iṣẹ́. Ìgbà mí tí ó bá tún jẹ́ túnláàsì ni màá gbé umbrella, màá fi wọnú òjò bẹ́ẹ̀ yen lọ.

Ìgbà tí mo kẹ́yìn pàdé ọ̀rẹ́ mi last two weeks, last two weeks ni mo sì padà, ni mo sì kẹ́yìn pàdé ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan since last year àti, àti pàdé ara. Àwọn kan sì wà tó jẹ́ pé for many years after school à tí pàdé ara. But eléétájọ́ wà ní area táa the same state táa wà. Last two weeks a sì pàdé ara. Bẹ́ẹ̀ni.

I used to help people in many ways. I used to help people in many ways. Some people I help them with money, some I help them with my time, some I help them with advice. I advise them. And some I help them by staying with them and being their burden bearer. That's how I help my people. That's how I help many people around me.

Dáadáa ti mo bá dù, tí mo bá jòkó síwájú, mo máa ń di ọjà bọ̀, mo máa ń di ọ̀já bọ̀ tí mo bá wà ń nú ọkọ̀. Tí mo bá ti jòkó síwájú most time, mo máa ń di ọ̀já bọ̀, mo máa ń dì í bọ̀. Anytime i sit in the front.

Bí mo ti ṣe máa ń rọ́ntí ọ̀rọ̀ àwọn àṣìná mi ni pé mo máa ń kọ sílẹ̀, mo máa ń kọ sílẹ̀ sínú diary mi. So tí mo bá ti kọ sílẹ̀ sínú diary mi bẹ́ yẹ n, at any time tí mo bá fẹ́ reflect ẹ̀, màá kọ́ gbé diary mi, màá ṣì, màá kà, mo máa yẹ̀ rí.

Mo máa ń ṣètọ́jú àwọn ọjà dáadáa. Mo máa ń ṣètọ́jú àwọn ọjà. Mo máa ń ṣètọ́jú àwọn ọjà. Mo máa ń sọ fún àwọn customer nípa nǹkan tí mò ń tà, nǹkan tí mo ní, service ti mo fẹ́ render kí n tó máa gbé jáde lọ fún wọn.

À, mo fẹ́ràn orin kíkọ dáadáa. Mo fẹ́ràn orin dáadáa. Ìgbà tí mo wà ní kékeré, tí mo sì wà ní school, mo máa, mo, mo wà nínú ẹgbẹ́ akọrin church wá. Àmo ìgbà tí mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí, mi ò wà lẹ́gbẹ́ akọrin mọ́. So mo like kíkọ orin dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn lọ síbi iṣẹ́. Ojoojúmọ́ tí mo bá ń lọ ibiṣẹ́, kò sí ọjọ́ tí mi ò gbé àpò ẹ̀yìn lọ sí ibiṣẹ́ rí. So mo máa ń gbé àpò ẹ̀yìn lọ sí ibiṣẹ́ dáadáa. Mo máa ń gbé àpò ẹ̀yìn. Tí mo bá tún fẹ́ lọ sí lesson, mo tún máa gbé àpò ẹ̀yìn. Èní ìgan, mo máa gbé àpò ẹ̀yìn. In the next one hour, màá lọ fún lẹ́ẹ́sìn, màá gbé àpò ẹ̀yìn.

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, òhun ni ọjọ́ Sunday. Ọjọ́ ìsinmi mi gan-an nìyẹn. Ọjọ́ tí mo máa jí, wẹ̀ lọ sí church nìyẹn, tí màá lọ sìn Ọlọ́run, tí màá tún padà dé. Then the other day again tí mo tún fẹ́ràn, òhun ni Saturday. But ọjọ́ Sunday ni mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní orúkọ ìnájilẹ̀, orúkọ ìnájilẹ̀ mi ni Jguy. Orúkọ ìnájilẹ̀ mi ni ẹ́. Mo ní orúkọ ìnájilẹ̀, àti ìgbà tí mo ti wà ní sẹ́kọ́ńdìrì school ni mo ti fúnra ì mi ní orúkọ yẹn títí di síyìn.

Dáadáa mo máa ń wọ ago ọwọ́. Mo tiẹ̀ ní ago ọwọ́ méjì. Mo ní chain watch, mo dẹ̀ ní leather watch. Àwọn ago ọwọ́ tí mo máa ń wọ̀ nìyẹn. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀, bí mo ṣe ń sọ̀rọ̀ è gàn mo ń wọ ago ọwọ́. So mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Mo laiki ẹ.

Rárá, mi ò ní àwòrán ṣára. Kò sáwòrán lára mi, ìyẹn ni tattoo. Kò sáwòrán lára mi. Fún àwọn ata jọmọ ọmọ Kristẹ́n pẹ̀lú àṣà wa níbí, a kì í yàwòrán sára.

Mo fẹ́ràn atẹ́gùn, mo fẹ́ràn atẹ́gùn dáadáa. Tí o bá sátẹ́gùn mi n kí n like ibi tí atẹ́gùn o sì. So mo fẹ́ràn atẹ́gùn dáadáa ni.

Ìgbà tí mo kẹ́yìn sùnkún ní 2016, nígbà tí daddy mi kú, ìgbà yẹn ni mo kẹ́yìn sùnkún. Mi ò, mi ò wa that emotional, kò sí nǹkan tó ń pa mí lẹ́kún. So 2016 ni mo kẹ́yìn sùnkún nígbà tí mo lost daddy mi.

Kí n tó lọ sùn mo máa ń gbàdúrà. Àdúrà ni mo máa ń gbà kí n tó lọ sùn. Tí mo bá ti ti ibiṣẹ́ dé, tí mo wẹ̀, tí mo jẹun, tí mo wo TV, kí n tó lọ sùn, mà á gbàdúrà. Mà á gbàdúrà dáadáa kí n tó lọ sùn.

Nǹkan tí mo máa ń jẹ, nǹkan tí mo máa ń like lórí pizza pọ̀, mo máa ń like cheese tó wà lórí ẹ̀ pẹ̀lú ẹran, ẹran, ẹran adìẹ, àwọn sauce, gbogbo nǹkan tó wà lórí pizza ni mo like.